Báwo ni àwọn ọmọdé ṣe ń ṣeré tẹ́lẹ̀? Báwo sì ni wọ́n ṣe ń ṣeré nísìnyí? Bí àwọn ọmọdé ṣe ń ṣeré tẹ́lẹ̀ ó pé oríṣiríṣi. A ní bojúbojú tí ọmọ máa máa sáré tí wọ́n máa fi aṣọ bo ojú ọmọ lójú, ti won si máa gbìyànjú láti mú akẹgbẹ́ wọn. A ní bọ́ḿbe tí wọ́n máa fàlà sílẹ̀ tí wọ́n máa máa ju ìgò tàbí òkúta. Eléyi jè eré tó dùn gan. A dẹ̀ ní oríṣiríṣi lọ tó pọ̀ lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nísìnyí, àwọn ọmọdé wọ́n fẹ́ràn láti máa fi game ṣeré lórí fóònù tàbí lórí iPad wọn. Game oríṣiríṣi bíi Mortal Kombat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.